Nipà tí bíi mo máa ń fọ, ìgbà tí mo máa ń fọ ọkọ̀ mi, ọjọ́ tí bá ti wọlé, ọkọ̀ yẹn yóò lọ sí ibi tí ó fọ, ọgbà ẹni yóò lọ sí inú ọgbà wọn tí yóò fọ, àní ọjọ́ síbí máa lọ sí ibi tó jẹ́ kí irú tó yẹn kò mọ, ọjọ́ yẹn ni wọn ó fọ.

Mo ṣe máa ṣe ìdọ́gba láàárín ìṣe mi àti ìgbésí ayé mi. Bí ọ̀sẹ̀ tuntun bá ti bẹ̀rẹ̀, mo máa ṣe ìgbà iṣẹ́ ṣùgbọ́n tí ẹ bá ti parí ọ̀sẹ̀, mo máa gbajúmọ̀